Ṣé o máa ń mu òògùn lójoojúmọ́? Rárá o, èmi kì í mu òògùn lójoojúmọ́ o, nítorí pé mi n ní àrùn tí kò kòbá àrùn tí ó jẹ́ àrùn ọlọ́jọ́ pípẹ́. Mi ò sì ní ìdí kan tàbí kejì láti máa mu òògùn lójoojúmọ́. Ẹ̀kọ̀kan péré tí mo bá ní àwọn àìsàn ràn pẹ́, mo máa ń mu òògùn fún ìlera ara mi.

Ṣé o máa ń mu coffee níbi iṣẹ́? Rárá o, èmi kì í mu coffee níbi iṣẹ́. Kódà èmi kì í mu coffee ní ilé pẹ̀lú. Nítorí wípé mo ní ara mi kọ coffee mimu. Mo sì máa ń ní àwọn oríṣìíríṣìí ní ara bí ara yíyún tí mo bá mu coffee. Nítorí idí ẹ̀yi, èmi kì í mu coffee rárá, rárá, rárá, rárá ni. Èmi kì í fi coffee kan ẹnu. Kódà mi ò rántí ìgbà tí mo mu coffee gbẹ̀yìn, ó ti ṣe díẹ̀ ilẹ̀ ti ta sọ́jọ́. Látìgbà tí mo ti rí wípé ara mi kò gba kí n máa mu coffee ni mi ò ti mu mọ́.

Ṣé o máa ń mu àwọn ohun mímu pirotíìnì rárá o. Èmi ò ní àǹfààní ẹ́. Mi ò tẹ̀sùn ibi tí mo wà yìí mi ò ní àǹfààní àti rí àyè rí àwọn ohun mímu pirotíìnì. Bo ṣe wù kó ṣe pọ̀ tó ní òkè òkun. Ní ilẹ̀ yìí tí o bá fẹ́ jẹ nǹkan tó jẹ́ pirotíìnì àbí tó ní pirotíìnì nínú, wà á mu wà á jẹ àwọn oúnjẹ bíi ẹran, bíi ẹja, bíi ẹran adìẹ, bíi ẹyin tí ó jẹ́ pé láàrẹ́ ni wà á ti wà á rí pirotíìnì mu. Àwọn ohun mímu pirotíìnì kò ṣe nǹkan tó sábà ní apá bíbàyè.

Ṣé o máa ń fín tùràrí? Bẹ́ẹ̀ ni mo máa ń fín tùràrí ní ẹ̀koọ̀kan. Tùràrí jẹ́ ǹkan tí ó ní àwọn àǹfààní tí ó pọ̀ lára. Nígbà mìíràn, àwọn èèyàn máa ń fín tùràrí láti lé àwọn àlijànnu burúkú kúrò nílé. Ìgbà mìíràn dè níyi, èèyàn máa ń fín tùràrí sílẹ̀ láti fún ilé ní òórùn tuntun tí ó rẹwà tí ó sì dùn gbọ́ sí mú. Fún ìdí èyí, ní ẹ̀koọ̀kan máa ń fín tùràrí, pàápàá jùlọ tí mo bá fẹ́ jẹ́ kí ilé ní òórùn aládùn.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Àwọn oníbàárà tí wọ́n ń bá wa ra ọjà ní ilé iṣẹ́ tí èèyàn bá bá fẹ́ bá wọn sọ̀rọ̀, a máa ń bá wọn sọ̀rọ̀ ní atara, a máa ń lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti bá wọn sọ̀rọ̀. Ìgbà mìíràn dè ní a máa ń fi ìpè ránṣẹ́ sí wọn. Ìgbà mìíràn dè níyi a máa ń ṣe, a máa ń fún wọn ní ímélì, a máa ń fi ímélì ránṣẹ́ sí wọn. Ìgbà mìíràn dè ní a máa ń lo méséjì ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tàbí àwọn ọ̀nà mìíràn ní orí ayélujára láti bá àwọn oníbàárà sọ̀rọ̀.

Ṣo fẹ́ràn iṣẹ́ ìtagbangba? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iṣẹ́ ìtagbangba, pàápàá jùlọ tí ó bá jẹ́ wípé iṣẹ́ tí èèyàn fẹ́ ṣe yẹn, ó jẹ́ iṣẹ́ tí èèyàn ń ṣe ní àwọn ààyè ìgbafẹ́ tó jẹ́ wípé ó ti jẹ́ pé àwọn ààyè yìí jẹ́ àwọn ààyè ìgbafẹ́ tó kò ní sí àwọn ǹkan kan tí yóò máa dáyàn ní ààmù tí ò ní jẹ́ kí èèyàn kọjú mọ́ iṣẹ́ tí èèyàn ń ṣe. Iru iṣẹ́ ìtagbangba tàbí nígbà mìíràn tó jẹ́ wípé ìyẹn ò ní ṣiṣẹ́ ní orí ẹ̀rọ laptop èèyàn, tó jẹ́ wípé ìyẹn ó lọ ṣiṣẹ́ ní àwọn ìtagbangba pẹ̀lú àwọn èròjà ìṣe ni.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, àwọn Yorùbá sọ pé "ọ̀nà àlàáfíà kòí jìnnà". Irin àlàáfíà dè nìí, ó dára fún ara púpọ̀. Mo máa ń rìn ní àlàáfíà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tí mo bá fẹ́ jẹ́ kí, kí ara mi balẹ̀, kí n sì rí inú rò tí mo bá fẹ́ ronú jinlẹ̀ ìgbà mí, màá rìn ìrìn díẹ̀. Fún bóyá bí ọgbọ̀n ìsẹ́jú tàbí ìsẹ́jú mẹ́rìndínlógún, màá fi rìn lọ, màá fi rìn bọ̀. Kín fi fi kẹ́mi mi fi balẹ̀ àbí kí ọkàn mi kó sì ṣe kínní kó fi mọ́

Èdè wo ni o fẹ́ kọ́? Mo fẹ́ràn kí n máa kọ́ èdè púpọ̀. Ìgbà kan wà tí mo kọ́ èdè Spanish tí wọ́n ń sọ ní ọ̀pọ̀lọpọ̀ orílè-èdè. Mo dẹ̀ mọ̀ọ́ dé àárín kan, àmọ́ èdè kíkọ́ ó rọrùn tí èèyàn bá lọ sí ibi tí wọ́n ti ń sọ èdè náà tí èèyàn bá sì rí ẹni sọ ọ́ sí. Bí à fún àpẹrẹ bí mo ṣe wà yìí mo máa ń sọ èdè gẹ̀ẹ́sì àti èdè Yorùbá. Èdè méjì tí mo máa ń sọ nìyẹn. Àmọ́ ìgbà tí mo kọ́ èdè Spanish mo tún mọ̀ òun náà díẹ̀ dé ibìkan. Èdè tí mo fẹ́ kọ́ báyìí ni èdè Jamaní torí èdè Jamaní náà tún rẹwà púpọ̀. Àwọn ọ̀pọ̀lọpọ̀ orílè-èdè dẹ̀ ní wọ́n ń sọ. Àmọ́ kò rọrùn láti kọ́ èdè yìí tí èèyàn ò bá rí ẹni sọ ọ́ sí.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Bẹẹni, mo máa ń ṣiṣẹ́ láti ilé. Bó tie jé wí pé kò sí ọ̀pọ̀lọpọ̀ ààyè tí wọ́n silẹ. Iṣẹ́ mi o fi ọ̀pọ̀lọpọ̀ ààyè sílẹ̀ láti ṣe iṣẹ́ láti ilé. Ṣùgbọ́n ju bẹ́ẹ̀ lọ, mo sì fẹ́ràn láti máa ṣe iṣẹ́ láti ilé.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ tí mi ò bá fẹ́ kín máa gbọ́ ariwo tí wọ́n ń pa láti ìta. Ẹ̀rọ ìdákẹ́jẹ́ yìí yóò ṣe ìdájú wípé ariwo ìta kò dààmú etí mi. Tí mo bá fẹ́ ṣe iṣẹ́ kan tó túmọ̀ pé kí ń máa kọjú mọ́ iṣẹ́ tí mò ń ṣe, màá lo ẹ̀rọ ìdákẹ́jẹ́

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, oríṣiríṣi oúnjẹ aládùn ló wà fún wa láti jẹ. Oúnjẹ tí mo fẹ́ràn jù, ṣùgbọ́n ó oúnjẹ tí mo fẹ́ràn jù kì í ṣe oúnjẹ tó sàn wá láti ilẹ̀ Yorùbá. Mo fẹ́ràn láti máa jẹ spaghetti àti dòdò àti ẹran edìyẹ tí wọ́n á yí láta. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Tí a bá lọ jẹun níta pẹ̀lú àwọn ọ̀rẹ́, oníkálukú yóò san iye tí ó fi, oúnjẹ tó rà ni. Kò sí wípé bóyá a jọ pín déédéé nítorí pé oúnjẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ni a jọ rà, ṣùgbọ́n tó bá jẹ́ wípé ọ̀rẹ́ tí ó gbé wa jáde òun ni ó ń ṣe nǹkan tàbí òun ni ó sọ pé ká mọ̀ bọ̀ wá, ọ̀rẹ́ náà ni yóò san owó nǹkan tí a bá rà. Kò sí wípé a máa pín láàárín ara wa sàn.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ? Ímeèlì mi, àwọn ètò rẹ̀ tí mo máa ń ṣe, bí a, mo máa ń tò ó gẹ́gẹ́ bí ó ṣe ṣe pàtàkì sí i. Àwọn tí ó bá ṣe pàtàkì, àwọn ni ó máa ń wà ní orí primary inbox mi. Àwọn tí ó bá jẹ́ wípé wón fi ń polówó ọjà sí mi ni, àwọn ni ó wà lórí promotion mi. Àwọn tí ó bá jẹ́ wípé wón fi ń ṣe láti orí ẹ̀rọ ayélujára ni, àwọn ni ó máa ń wà lórí socials mi. Àwọn tó tún bá ṣe pàtàkì jù pàtàkì lọ tó jẹ́ wípé mo fẹ́ tètè rí, máa rí wọn ká, màá rá star àwọn, màá fi ìràwọ̀ sí i lẹ́gbẹ̀ẹ́.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ Àlàmísì. Mi ò le sọ pé ìdí rẹ̀ tí mo fi fẹ́ràn ọjọ́ Àlàmísì. Bó ti ẹ̀ jẹ́ wí pé ọjọ́ ajé ni ọjọ́ tí wọ́n bí mi. Àmọ́ ọjọ́ ajé ó jẹ́ ọjọ́ tí iṣẹ́ bẹ̀rẹ̀. Èmi kò ṣi fẹ́ràn iṣẹ́ mi lọ títí bẹ́ẹ̀ yẹn, tí màá fi ọtí inú mi o fi wama dùn láti lọ ibi-iṣẹ́ lọ́jọ́ ajé. Àmọ́ ní ọjọ́ Àlàmísì, n ti fẹ̀mí balẹ̀ pé, à, àdùpẹ́ o, ọ̀sẹ̀ yìí ti fẹ́ ẹ parí, tí màá tún lọ sinmi ní ilé.

Irú fóònù alágbèéká wo ni ò ń lò? Fóònù alágbèéká tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí ni Redmi Note 14. Fóònù yìí ó jáde ní ọdún tó kọjá. Ọdún tó kọjá náà sì ni mo rà á. Owó tí mo rà á, owó tó gbé pẹ́lí díẹ̀ ni. Àmọ́ ìdí tí mo fi rà á ni wípé ó ní ààyè tó pọ̀ nínú. Èmi ò, èmi kì í sábà wo àwọn nǹkan tó pọ̀ ní orí fóònù tí mo bá fẹ́ rà á ju ààyè àti kámẹ́rà lọ. Ààyè fóònù yìí ó pọ̀ dáadáa, yá n turu, òun ni ó jẹ́ kí n lò ó. Fóònù tí mò ń lò tẹ́lẹ̀ kó tó di pé mò ń lo eléyìí kò ní ààyè púpọ̀ nínú, ẹ̀ẹ̀mẹ́wàá sì ni mo máa ń pa nǹkan rẹ lórí rẹ̀.

Báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Ọjọ́ ìbí jẹ́ ọjọ́ tí, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ tí èèyàn le, to yẹ kí èèyàn dúpẹ́ fún eléèdúà fún ọdún tuntun tó báni láyé. Àmọ́ yàtọ̀ sí àwọn eleyìí, èmi e sábà ṣe nǹkan tó jẹ́ tuntun ní ọjọ́ ọjọ́ ìbí mi lẹ́yìn kí n ji, kí n dúpẹ́ fún Olúwa, kí n sì tún máa ṣe ayẹ́ lọ nítorí wípé wọ́n ò fi kọ́ mi láti kékeré láti tún máa ṣe àjọyọ̀ tuntun, àjọyọ̀ pàtàkì kan ní ọjọ́ ọjọ́ ìbí mi.

Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò tí mo bá fẹ́ rin ìrìnàjò? Tó bá jẹ́ wípé ọ̀sẹ̀ tí ń bọ̀ ni mo fẹ́ rin ìrìnàjò àti ọ̀sẹ̀ yìí ni, n ó ti ra máa kó àkópò sínú, ẹ, sínú ẹrù mi, ẹ, sí inú àpò ẹrù mi kalẹ̀ láti ọ̀sẹ̀ yìí. N ó máa ń mú díẹ̀ díẹ̀ títí tí ó fi kó ọ̀la sí ọjọ́ tí n bá ṣe ìrìnàjò náà. Tó bá ti ku ọ̀la, n ìparí àwọn àkópò mi pátápátá torí wípé èmi ò í fẹ́ gbàgbé ǹkan kan tí mo bá ń ṣe àkópò fún ìrìnàjò. Fún ìdí èyí, mo máa ń fi ọjọ́ tó pọ̀ sílẹ̀ dáadáa láti ríi wípé mo kó gbogbo ǹkan tí ó yẹ kí n kó nítorí pé tí bá ní mo ṣe àkópò ẹ̀ ní ọjọ́ náà kankan, ó jẹ́ èsì wípé kí n gbàgbé ọ̀pọ̀lọpọ̀ ǹkan.

Ṣé o máa ń rántí àlá rẹ? Rárá o, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti jí, màá ti gbàgbé àlá tí mo bá lá. Àyàfi tí àlá náà tó bá ṣe kókó gan-an tàbí àlá tí ó bá bani lẹ́rù gidi gan-an. Iru álà baayí, ó ṣe é ṣe kí n rántí àlá náà. Ohun tó bá fi wá mú mi rán tí àlá, mo máa ń mú àlá náà ni ẹ̀yìn, mo máa ń mú ní, ní, ní pàtàkì. Nítorí pé èmi ò sábà rán tí àlá.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ìrọ̀rí ní orí ìbùsùn tí mo fi ń sùn, ìrọ̀rí mẹ́ta ni ó wà níbẹ̀, ṣùgbọ́n àwa mẹ́ta náà ni a ń sùn. Fún ìdí èyí, ìrọ̀rí kan ni mo máa ń lò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àmọ́ ní ọjọ́ mìíràn, mo lè lo ìrọ̀rí méjì tí màá fi kan rọrí tí màá sì fi ìkejì sí àárín ẹsẹ̀ mi tí mi ò bá gbádùn ọrùn mi dáadáa. Ìrọ̀rí kan náà ti tó mi fún láti fi sùn.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Tó bá jẹ́ wípé eré ìdárayá tí mo fẹ́ràn láti máa ṣe ni àbí eré ìdárayá tí mo fẹ́ràn láti máa wò. Eré ìdárayá tí mo fẹ́ràn láti máa ṣe ni pé kí n máa rìn. Mo fẹ́ràn ìrìn púpọ̀, ìyẹn n mi-n ì fẹ́ràn kí n máa sáré rárá. Gbogbo ǹkan tó bá si tìí gba ìsáré lọ, ẹ̀yọ̀ mi kúrò nbẹ̀. Àmọ́ eré ìdárayá tí mo fẹ́ràn láti máa wò ni àwọn tí wọ́n bá ń sáré àbí eré bọ́ọ̀lù. Àwọn yẹn mo lè wò wọ́n ni, èmi ò lè ṣe wọ́n.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? À, èmi i sábà jẹ oúnjẹ tó ṣẹ́ kù o. Tí mo bá jẹ oúnjẹ kù, mo máa ń fẹ́ gbe fún èèyàn mìíràn láti jẹ ní ẹsẹ̀kẹsẹ̀, nítorí pé tí ó bá tin di oúnjẹ ọjọ́ kejì, kódà tó bá jẹ pé mo gbé sí inú fíríjì mi tàbí freezer mi, èmi ò sì ní jẹ́ náà ní ọjọ́ kejì. Ní lọ́, nítorí pé mi ò ní ẹ̀rọ tó máa ń gbé oúnjẹ kaná tí a mọ̀ sí microwave. Nítorí ìdí èyí, mi i sábà fẹ́ se oúnjẹ kù sí inú ibi kankan.

Nígbà wo ni o kẹ́yìn ní àlà burúkú? Ọlọ́run má jẹ ki a lá àlà burúkú. Àlà burúkú a mọ jẹ́ ǹkan tí ó mọ́ bá ni lẹ́rù gan, tí ó sì má ń dáyà já ni ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Fún ìdí èyí, tí mo bá fẹ́ sùn ní alẹ́, èmi ó bá olodua sọ̀rọ̀ kó má jẹ ki n lá àlà burúkú kó sì má jẹ́ kí aburú ṣe mí. Síbẹ̀síbẹ̀, èyàn má ń lá àlà burúkú náà lẹ́ẹ̀kọ̀kan. Àmọ mi o rántí ìgbà tí mo lá àlà burúkú gbẹ̀yìn nítorí pé èmi e i sábà rántí àlà tí mo bá lá lẹ́gbà tí mo bá jí.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni o, mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù. Ìgbà mìíràn gan an, ibi tó burú dé, màá ti jí láti ago mẹ́rin àbágo mẹ́ta tí mi ò sì ní sùn mọ́. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ago mi imá ń dún ní ago márùn. Bí ó bá ti ti dùn bẹ́ yẹn, mo ti jí ni yẹn láti bẹ̀rẹ̀ iṣẹ́ ọjọ́ mi. Ọjọ́ tí mo máa ń pẹ́ jí ni ọjọ́ Saturday tàbí ọjọ́ Sunday tí mi ò ní lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n ní ọjọ́ iṣẹ́ ní ọjọ́ ọ̀sẹ̀, èmi máa ń tètè jí ní àárọ̀ kùtùkùtù.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni ọdún iléyá. Torí pé ní ọdún iléyá, a máa ń pa ẹran, a sì máa pín ẹran káàkiri fún àwọn ènìyàn. Àwa èṣe, àwa è sábà ṣe àwọn àjọ̀dún mìíràn ní apá bíbàyí. Àmọ́ àjọ̀dún ọdún iléyá ó jẹ́ ǹkan tí ó máa ń dunni nínu púpọ̀, tí oníkálukú ó sì jọmọ̀ yọ, tí wọ́n jọmọ̀ rẹ́rìn-ín, tí wọ́n jọmọ̀ pín ǹkan sí fún ara wọn.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Ní àárọ̀ títí di alẹ́, ìgbà mìíràn gan an fún títí di oòru ni mo fi máa ń lo fóònù mi ní ojoojúmọ́. Èmi ò lè sọ pé wákàtí báyìí ni mo máa ń lò lórí fóònù ní ojoojúmọ́, nítorí pé fóònù ti di ara èèyàn, tí ó jẹ́ wípé kò si kòríkòsùn ni fún àwọn ènìyàn ní, ní ìsìn yìí. Fún ìdí èyí, èmi ò lè sọ pàtó iye wákàtí tí mo máa ń fi lo fóònù ní ojoojúmọ́.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifísàn? Rárá o, èmi ò kí ń wo àwọn ètò tẹlifísàn rárá. Nítorí pé àwọn ètò tẹlifísàn tí ó wà kò ṣe àwọn nǹkan tí mo nífẹ̀ẹ́ ṣi. Yàtọ̀ sí yẹn, èmi ò ráyè jókòó kí n má wá wo tẹlifísàn. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo fẹ́ràn kí n má tẹ fóònù mi jó kí n má wo tẹlifísàn lọ.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Àwọn àdéhùn tí ó bá ṣe pàtàkì tí ó ṣe kókó, màá kọ kalẹ̀ sí orí fóònù mi. Orí fóònù mi kò fi rán mí léti kí, kí n ba lè rí dájú wípé mo ṣe àdéhùn náà fún ẹni tí mo bá sọ àdéhùn náà fún, kí n rí dájú wípé mo ṣì kà àdéhùn náà. Mi ò yẹ àdéhùn. Báyìí ni mo ṣe máa ń ṣe ìrántí àdéhùn mi.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sín? Nígbà tí mo bá sín gẹ́gẹ́ bí ọmọ Mùsùlùmí tí mo jẹ́, màá tọrọ àlùbáríkà ní ọwọ́ Ọlọ́run ni tí mo bá sín. Màá kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí n sín, bí ó ṣe jẹ́ boṣe yẹ kí èèyàn ṣe nìyẹn. Tí n bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tán, màá wá tọrọ àlùbáríkà.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni o, ojú mi dára. Ó gún réké ó sì rína dáadáa. Mi ò lo ìgo, mi ò sì fi nǹkan irína kankan sí ojú. Nítorí wípé ojú mi kò ní àbàwón kankan ní àyàfi tí ó bá jẹ́ wípé mo ti tẹjú mọ́ ẹ̀rọ kọ̀m̀pútà mi púpọ̀, ìgbà yẹn ojú lè máa ro mí díẹ̀díẹ̀.

Ṣé o máa ń kọ ìròyìn níbi iṣẹ́? Bẹ́ẹ̀ni o, mo máa ń kọ ìròyìn níbi iṣẹ́. Papá jùlọ, ara iṣẹ́ mi ni tí kí n kọ ìròyìn ǹkan tó bá ṣẹlẹ̀ ní ibi iṣẹ́ yálà tí a bá lọ sí ìta lọ ṣiṣẹ́ tàbí tó bá jẹ́ pé a bá ṣe ìpàdé. Iṣẹ́ tèmi ni láti kọ ìròyìn ǹkan tí ó bá ṣẹlẹ̀ tí kí n sì kọ bí ó bá ṣe lọ gẹ́lẹ́

Ṣé o ti gun alùpùpù rí? Bẹ́ẹ̀ni o, mo ti gun alùpùpù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Alùpùpù jẹ́ ǹkan tí a máa ń gùn lọ sí ibi kìbi nítorí pé ó yára ó sì máa ń tètè dé ibi tí èèyàn bá ń lọ. Tí súnkẹrẹ fa kẹrẹ, ọkọ̀ bá wà, alùpùpù O gba àárín rẹ̀ kọjá yóò sì lọ ní ọ̀nà geere ge, kò ní sì ìdádúró kankan. Fún ìdí èyí, alùpùpù ó dára, òun sì ni mo máa ń gùn.

Àwon app wo ni o máa ń lò jù ní orí fóònù mi? Àwon app tí mo máa ń lò jù kò pò. App Twitter àti app Readera àti app t'eyan fi pe àti eléyìí tí eeyan fi n send, tí ẹ fi gbé message síta. App tí mo tun máa ń lò jù ni WhatsApp. Fún app Twitter, mo máa ń ka ìròyìn nibe, mo sì máa ń wo ǹkan tó bá ń lọ. Fún app Readera, mo máa fi ka ìwé torí mo fẹ́ràn kí ń máa ka ìwé púpọ̀. Fún app WhatsApp, mo máa fi ń bá àwọn èniyàn mi sọ̀rọ̀. Àwọn app báyìí ni mo máa ń lò jù ní orí fóònù mi.

Kí ni ó máa ń je ní òsán ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, èmi kò kí n jẹ oúnjẹ ọ̀sán o. Àmọ́ tí mo bá wà nílé, tí mi ò jáde, ìgbà mìíràn wà tó jẹ́ wípé noodles ni mo máa ń jẹ ní ọ̀sán. Tàbí oúnjẹ tó bá tí mo bá jẹ kò ní àárọ̀, màá jẹ yóò kù ní ọ̀sán.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀? Bẹ́ẹ̀ni o, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tí èèyàn kò bá tẹ̀lé òfin ìyára ọkọ̀, yóò san fáínì owó tí ó pọ̀. Ìgbà mìíràn wà, yóò san fáínì owó tó jẹ́ ẹgbẹ̀rún, ẹgbẹ̀rún ogún tàbí jù bẹ́ẹ̀ lọ. Kí a má ba wá san, kí n má ba wá máa san owó fáínì yìí, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ tí wọ́n bá ṣe kó kalẹ̀.

Ṣé o máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ni, tí mo bá wẹ̀ tán tí mo mọ́ n dára, màá rí dájú wípé mo fi ìpara sí ara mi kí ara má bàá gbẹ. Àmọ́ tí mi ò bá ní jáde lọ sí ibi kankan, ká a sọ pé bóyá ní òpin ọ̀sẹ̀, èmi ò n fi ìpara sára. Nítorí wípé èmi máa ń rí wípé kò sí ǹkan kan ko ní ìwúlò kankan tí màá fi fi ìpara náà sára. Yàtọ̀ sí tó bá jẹ́ wípé àárín ọ̀sẹ̀ ni kan tí mo bá ń jáde lọ kí ń má bàá funfun lójú.